Ṣé o mọ̀ bí a ti ń fọn? N n fọn, ṣe bá jẹ́ fọn fèrè? N kò sí anybody tí o máa mọ̀ tí wọ́n ṣe ń fọn fèrè. Ẹ̀hẹ̀! Wọ́n máa fọn fèrè, ó dẹ̀ máa dún pẹ̀lú ẹnu. Tan ba ti le fẹ atẹgun si láti inú ẹnu fere ọun o si dùn. N n fọn wo ni a tó lè fi ṣe àpèjúwe rẹ o? Mo ti sọ nípa fọn fèrè. N n eleyi tí mo le rí sọ̀ niyẹn nípa fọn. Ẹ ṣé púpọ̀.

Kí ni o ń sọ nígbà tí o bá fẹ́ tù ẹni kan, tí o bá fẹ́ tù ẹni kan nínú? Kí ni ò ń sọ nígbà tí o bá fẹ́ tu ẹni kan nínú? Ọ̀rọ̀ àkọ́kọ́, ẹ̀ ń gba ènìyàn níyànjú ni. Hmm, tó bá yẹ pé ènìyàn òun dojú kọ wàhálà kan, hmm, mo lè gbà á níyànjú. Nǹkan àkọ́kọ́ tí màá sọ wípé, má rò àárò kan. Hmmm, à-àkòkò ò ní gbogbo ǹkan, ìgbà oníkálukú dẹ ń bọ̀. Hmmm, ǹkan tí ǹ kọ́kọ sọ fún ẹnìyàn ni yẹn, ẹni tí ó bá ronú, hmmm, tó jẹ́ pé bóyà o wà ní ìdààmú, tàbí o ń ronú nípa iṣẹ́ tàbí nípa owó, mo lè s-mo lè pẹ̀tù sí ẹnu yẹn láti lè sọ wípé, à, má rọ, à, ǹkan tó ń dojú kọ. Hmmm, àsìkò ní gbògbò ǹkan. Nígbà tí àsìkò rẹ náà bá dẹ tó, Ọlọ́run yóò sì dá ọ lóhùn. Hmmm, kò bá ju bá ń lọ.

Sọ fún wa nípa àwòrán àti fídíò àjọyọ̀. Nípa àwòrán, àwòrán tí a ní, tí a yà nígbà àjọyọ̀, a lè ní kówà lórí fóònù wa, a lè ní ká fi pamọ́ sí orí cloud, a lè ní ká ṣe fúrẹ́ẹ̀mù rẹ̀ jáde ká gbé sí ara ògiri. Eleyi tí a like jù nínú àwọn àwòrán yìí tí ó máa jẹ́ nǹkan tí a lè máa rí fún ọjọ́ tó ti pẹ tó dẹ̀ lè fún wa ní òye àti àwọn nǹkan ìdùnnú tí a ti là kọjá. Àti fídíò náà, fídíò àjọyọ̀ náà, nnkankan náà ni tí mo ṣe ṣàlàyé tàwòrán yẹn náà ni ti fídíò náà. Fídíò náà, amọ́ a lè fi pamọ́ sórí fóònù wa, a lè fi pamọ́ sínú kesẹ́ẹ̀tì ọ́ díkìsì, inú flash tí a lè máa wò. Ẹ̀, but eleyi ò ṣe, kò ṣe fi sí, à, orí, kò ṣe fi ṣe fúrẹ́ẹ̀mù gbé sí ara ògiri.

Omi to n maa n mu lojoojumọ pọ to. N kò ní ìwọ̀n, ìwọ̀n omi tí mo máa ń mu lójoójúmọ́. N ò, mo máa ń mu omi gan. Nítorí pé ó dára púpọ̀ láti máa mu omi. N to ba mu omi dáadáa o maa n fọ idọti ara danu. Ó máa jẹ́ kó tọ́ ibà dànù. N ò, ó dẹ̀ máa jẹ́ kí èèyàn kó máa wà hydrated. Ó dẹ̀ máa ń jẹ́ kí oúnjẹ kó tètè digest, kó dẹ̀ ṣe ara lóore. N ò, omi jẹ́ nǹkan tí ó, ó dára púpọ̀ láàgò ara. N ò, kò ní òye ìwọ̀n kan, pàtó tí mo lè sọ wípé òye ìwọ̀n omi tí mo máa ń mu lójoójúmọ́ rè. Bo ṣè ré, mo ṣè jẹ́ náà nìyẹn. Ẹ ṣé púpọ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, àwọn iṣẹ́ àkànṣe bí mo ṣe máa ń ṣètò rẹ̀ mó se máa ronú sí ọ̀nà tí mo fẹ́ gbé gbà, ẹni tí yóò kópa nínú iṣẹ́ yìí tí mo ṣe fẹ́ borí àwọn wàhálà tó ń rọ̀gbà mọ́ iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀, àwọn ètò tí èmi máa ń ṣe ni wọ̀nyí, nígbà tí ó yẹ pé èmi nìkan ni mo fẹ́ dá ṣe iṣẹ́ ọun.